Ẹ káàsán o, èyí ni láti ṣàlàyé ọ̀kan àbí àwọn nǹkan tí mo máa ń ṣe ní alaalẹ́. Àwọn tí mo máa ń ṣe ní alaalẹ́ tí mo bá ti parí ohun gbogbo tí mo ti ṣetán láti lọ sùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń tẹ àtẹ̀jíṣẹ́ mi tí mo máa ń tẹ̀ rọ̀ àlùjá, ẹ̀rọ ayélujára èyí tí mo ní. Mo ní mo máa ń tẹ̀ máa kí àwọn ọ̀rẹ́, ẹbí àti àfẹ́sọ́nà mi, máa kí wọn ku atàró, á jọ rojọ́ rojọ́ rojọ́ rojọ́, ó tó di pé àwọn á lọ sùn.